Rárá, èmi, mi ò mọ̀ bí wọ́n ṣe, bí wọ́n ti ń fò, fọ̀ Nítorí pé mi ò mọ̀ idí, mi n mọ ìtúmọ̀ ìdí fọn tí ìwọ ń, tó ń sọ níbí biyìí. Nítorí pé fọn ń pè oríṣiríṣi, so, mi ò mọ̀ bí wọ́n ti ń fọn.

Ehn, mo ní àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ó pọ̀, ó pọ̀ gan an. Nítorí pé a ti wà ní ehn ọdún tuntun, mo fẹ́ràn láti kọ́ ehn, ehn bí wọ́n ṣe ń design àti bí wọ́n ṣe analyze lórí computer because torí pé ó bá, ó bá iṣẹ́ tí mò ń ṣe, ó bá mú. So mo fẹ́ kọ́, mo fẹ́ kọ́

Ó ti ṣe díẹ̀ tí mo ti kẹ́yìn sunkún, torí pé mi, mi i jẹ́ ènìyàn tó máa n dedé sunkún bẹ́yẹn, àmin kan tó lè mú mi sunkún, bii pe èmi lérò pé, Nnkan tó lè mú mi sunkún ni tí ènìyàn bá ṣe ǹkan tí ó dàbí boyaa, èèyàn kan ṣe ǹkan tó dùn mí gan-an, ǹkan tó lè, tó lè mú mi sunkún niyen, àní iru nǹkan bẹ́yẹn ò tíì ṣẹlẹ̀ sí mi lẹ́nu ijọ́ mẹ́ta yìí. So ó ti ṣe díẹ̀ tí mo ti, tí mo ti sunkún gbẹ́yin, mi dè, mi dè gbà dura, lérò pé kí n sunkún mọ́